Ṣé o ní káàdì ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì tí mò ń lo n bi iṣẹ́. Ibi iṣẹ́ mi náà ló mú fún mi. Kó tó di pé a bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n máa kọko gba orúkọ wa, àwọn nǹkan táa n ṣe, táa n ṣe tẹ́lẹ̀ kó tó dí pé àwa gbaṣẹ́ lọ́dọ̀ wọn. Gbogbo nǹkan tó jẹ́ pé àti, àti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ti e to di pé a bẹ̀rẹ̀ iṣẹ́, gbogbo ẹ lọ́ máa gba sílẹ̀. Tọ́ bá yẹ tí a bá de fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, wọ́n máa fún wa ní káàdì. Ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi, wọ́n gbé káàdì mi lé mi lọ́wọ́. Orúkọ mi wà níbẹ̀, ó ní àwòrán mi náà níbẹ̀. Ipo tí mo, tí mo wà ní ibi iṣẹ́ ó wà lórí ẹ, orúkọ ilé iṣẹ́ mi náà wà lára ẹ̀. Nǹkan tó dẹ̀ máa ń fún. Kaadi yẹn jẹ́ nǹkan tó máa ń fi dá mi mọ̀ tó jẹ́ pé tí a bá fẹ́ wọlé sí ibi iṣẹ́ láàárọ̀, kò ní sí àríyànjiyàn kankan. Gbogbo wọn ti mọ̀ pé èmi náà ni mo ní káàdì, tàbí won ti mọ̀ pé káàdì yẹn èmi mọ ní. Torí pé kí ni orúkọ mi ti wà lórí káàdì yẹn. Ojoojúmọ́ ni mo máa ń mu káàkiri, ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa fi sí ibi etí aṣọ kí àwọn èèyàn bá le rí. Ìgbà míì mò lè fi kọ́ àpò, ìgbà mi mò lè fi ṣọ́wọ́. Ìgbà míì inú ẹrù mi tí mo gbé lọ ibi iṣẹ́ ni màá sọ̀ sí tí n bá fẹ́ kó sọnù. Kaadi yẹn jẹ́ nǹkan tí àwọn èèyàn máa ń fi tètè dá mi mọ̀. Irú eni tí ò bá tí ri mi rí tí ó jẹ́ pé ó fẹ́ bá mi sọ̀rọ̀, tó bá rí káàdì yẹn torí orúkọ tí ó wà níbẹ̀, orúkọ yẹn ni ó máa fi pè mí. Kaadi yẹn tun máa ń jẹ́ kí àwọn èèyàn rí pé ẹni yìí mọ iṣẹ́ níṣẹ́. Torí káàdì tí wọ́n bá fún èèyàn ní ibi iṣẹ́ èèyàn gbọdọ̀ máa gbe kiri ni. Ìgbà tí mo gbà inú mi dun, ayọ̀ mi kún. Ó jẹ́ kó han pé èmi náà ti di òṣìṣẹ́ ní yen. Mo ṣiri dájú wípé mi ò pàdánù ẹ, mo máa ń tọ́jú ẹ dáadáa. Mi ò kí ń yá yàn, kò ti e ṣe yá yàn. Nígbà tó jù mí bá ti wà lórí ẹ̀, tí àwòrán mi bá ti wà lórí ẹ̀ torúkọ mi de ti wà níbẹ̀ kò ṣe yá yàn. O loju àwọn ibi tí mò lè fi káàdì náà wọ̀. Àwọn ibi tó jẹ́ pé kò n ṣe gbogbo òṣìṣẹ́ ló máa n wọ́n bẹ. Àwọn tó ń ṣọ́ gbogbo ibẹ, wọ́n á wo káàdì mi. Tọ́n bá ti rí pé ẹni tó lè wọ bẹ ni wọ́n á jẹ́ kí n wọ bẹ. Ìyẹn máa kò jẹ́ kí n kan pẹ́, o máa ń tètè ya mi. Tó bá ti dotí mo máa nu ńkan mi. Mi ò fẹ́ràn kí ń máa ká kiri, kò ti e ṣe ká. Mi ò kí ń ṣìlò, mi kí lò nílò kòlò. Tí bá ń lọ ibi iṣẹ́ nìkan ni mò máa ń múdání. Boyá tí a bá fẹ́ ṣe ìpàdé, màá múdání. Pápa ju lo tó bá jẹ́ pé a tún ń lọ síta, ta fẹ́ lọ ṣojú ṣe ilé iṣẹ́ wa nibẹ̀, káàdì mi ni màá múdání. Kò sí ibi tí, kò sí ibi kí ibi tí mo bá n lọ tó bá ti jẹ́ pé iṣẹ́ ni, mo máa ń múdání. Ó fi hàn pé ibi báyìí ni mo ti ń ṣiṣẹ́, ibi báyìí ni mò ti ń, mo ti ń bọ̀. Ó ní eyakan to jẹ́ pé mo kórí nǹkan pàtàkì torí pé iṣẹ́ mi tí n bá sọnù bí ìníra ló ṣe máa rí. Nítorí náà, mo màá n ṣàkiesì, mo si màá n farabalẹ̀ ṣe nǹkan mi. Tí bá ti parí iṣẹ́ ni màá lọ tọ́jú ẹ tàbí kí n fi sínú ẹrù mi tí màá gbé lọ ibi iṣẹ́ lọ́jọ́ kejì. Mi kì í wọ̀ síta. Ibi iṣẹ́ mi nìkan ni mò máa ń wọ̀ lọ. Gbogbo òfin àti ìlànà tí ilé iṣẹ́ wa fi lẹ̀ náà ni mò ń tẹ̀lé. Èmi gan-gan náà ṣe é fún un. Ó mọ̀ ó sì jẹ́ nǹkan tó yẹ mí gẹ́gẹ́gẹ́. Tó bá jẹ́ pé ó nílò kí n dàpadà, mo máa dàpadà. Dandan dandan ni kí saa múdání. Torí nǹkan te lè fi dá mi mọ̀ ní yẹn, mo màá ń tọ́jú ẹ.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni mò ńi aṣọ òtútù. Mi ì ní púpọ̀ jù àmọ́ mò lè yìí tótó. Ìgbà tí òtútù bá ń mú tàbí tọ́yẹ́ bá wàńta, mò ní aṣọ òtútù tí mò máa ń wọ̀. Ó pé oríṣiríṣi. Ìmíì bóyá ìyé ara ẹranko lọ́ fi ṣe, ìmilíì dẹ̀ ré ti rírán ni. Mò ní aṣọ òtútù tó jẹ́ pé tí tálárà ẹranko lọ́ fi ṣe. Tálárà ẹranko yẹn ló máa ń, mo fẹ́ràn jù torí pé ìyẹn ó jẹ́ nkankan tó jẹ́ pé ó ki dáadáa. Kò dẹ̀ sí tí òtútù bá ń mú mi, òun ni mo máa ń sábà fẹ́ wọ̀ jù. Màá ní tó méjì sí mẹ́ta ní titi ẹranko yẹn. Tó jo, tí gbogbo ǹkan bá tó, gbogbo ilẹ̀ bá tutù tàbí ọyẹ́ bá mú ni mo máa ń sábà wọ̀ ọ́. Tàbí mo lọ sókè òkun, ibi tọ́yẹ́ tí ń mú gangan, òun mo máa ń sábà wọ̀. Mi kì í wọ kiri o. Torí náà tó bá jẹ́ pé òòrùn ràn ó lójú ìgbà tí mo lè wọ̀ọ́. Àmọ́ ngbà mìí mo kàn lè wọ̀ọ́ bóyá mo fẹ́ korú mú mi díẹ̀ àbí bóyá omi tí mo fi ń wẹ̀ bóyá ò tutù àbí bí ti mo bá wà ọyẹ́ mú díẹ̀. Tí n bá dẹ̀ ẹlni wọ̀ọ́, màá lọ fọ̀ọ́, màá ká, màá fi síbi tí mo máa ń kó aṣọ sí. Tó bá ti di ìgbà òtútù, màá kó jáde. Ó làwọn kan tí mò ní, alápá gígùn làwọn yẹn náà. Iyẹn máa bo gbogbo ara mi délẹ̀. Ara mi ò ní tutù tó tutù bá ń mú. Kìí ṣe pé ó máa jẹ́ ká ara mi gbóná o àmọ́ kò ní tutù. Ójẹ́ aṣọ kan tó jẹ́ pé ó máa ń dámi lọ́rùn, kò n ni mí lára. Aṣọ tó bá jẹ́ pé ó ti wúwo jù, èmi ò kí ń wọ̀. Torí náà àwọn aṣọ yẹn mò máa ń wọ̀ọ́ wò kó to dí pé mò wọ̀ọ́. Tí mo bá rí pé ó ti ń wúwo jù àbí mi ì fẹ́ wọ̀, màá fií lẹ̀ mi ò ní wọ̀ọ́. Mo fẹ́ràn kí nǹkan rọ̀ lọ́wọ́, kó má le yágíyágí lọ́wọ́. Bẹ́ẹ̀ni, kódà mò tún máa ń yọ́ wọ̀n wọ̀ tó tulútù bá ń mú. Ó máa ń jẹ́ kára mi balẹ̀ ni. Mo tún ní.

Nígbà wo ni o kẹ́yin ìkọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà tí mo kẹ́ kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, ó ti tógba díẹ̀ tàbí kí n sọ pé láìpẹ́ ni. Torí mo rántí iṣẹ́ kan tí à ń ṣe, wọ́n ṣese gbé iṣẹ́ yẹn fún wa ní, n torí pé láìpẹ́ yẹn. Iṣẹ́ yẹn ṣìí, ó nílò pé ká kọ́ nǹkan tuntun. Ẹ̀ṣẹ̀kẹ̀sẹ̀ mo ní láti kọ́. Ó kọ́kọ́ fẹ́ le fún mi díẹ̀ náà, àmọ́ mo bèèrè ọ̀rọ̀ káàkiri. Àwọn tó jẹ́ ọ̀gá mi, wọ́n ṣàlàyé àwọn nǹkan fún mi dáadáa. Èmi nà sí kékọ́ lára pé mo ń wo wọn bó ṣe ń ṣe gbogbo ẹ̀. Ẹ̀kọ́ tuntun yẹn ojoojúmọ́ ni mo máa ń kọ́. Ìgbà tí mo tiẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀rẹ̀ náà, ó ṣàjòjí sí mi, kò ye mi. Mi màá ń kankan nípa ẹ̀, àmọ́ kò pẹ́, ó di irọrùn fún mi. Mo ṣe àwọn àṣìṣe kan n bẹ́ẹ̀, ó láwọn nkan tó jẹ́ pé mi ò ṣọ́ dáadáa, mi ṣe dáadáa. Àwọn àṣìṣe yìí ló jẹ́ kí n tètè kọ́. Ẹ̀kọ́ mi tún dan mọ́ran lórí ẹ̀. Bí mo ṣe ń kọ́ mí, náà ni mò ń kọ́ gbọ̀n mo. Emi náà tún ṣe ìwádìí lórí ọwọ́ temi náà. Màá lọ sórí íńtánẹ́ẹ̀tì, màá lọ ṣe ìwádìí, màá lọ wá àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti kọ́ àwọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí, nǹkan tó dà fún wọn, kí ló kọọ́ lára ẹ̀. Gbogbo nǹkan tí mo bá kọ́ bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹ̀ ni mo múwé, gbogbo ẹ̀ ni mo mú lò lẹsẹ̀kẹ̀sẹ̀ bí mo ṣe ń kọ́, ó jẹ́ kí n màá rántí. Kódà ọkàn mi fi le lórí ẹ̀. Ẹ̀kọ́ tuntun tí mo kọ́ yìí, ó jẹ́ kí gbogbo nǹkan tí mo ṣe kó dára lójú àwọn ọ̀gá mi. Ó jẹ́ kí iṣẹ́ mi kó rọrùn fún mi, kò fún mi n wàhálà, kò no mí lọ́wọ́. Kódà inú, inú mi dùn ni. Ó máa ń jẹ́ kó máa jẹ́ pé tí n bá kọ́ nǹkan tuntun, ó máa ń dùn mọ̀ mi nínú. Ó ń rán mi létí pé ìgbéga ń bà mí. Tí sẹ́ ń tẹ̀lé ni, kò ń ṣe ǹkan teyàn ǹkan dédé gbẹ́ mọ́. Àwọn tó bá mi ṣiṣẹ́, àwọn òṣìṣẹ́ yòókù, gbogbo wọ́n máa dúró ti mi ọ̀. Wọ́n rán mi lọ́wọ́ èyí tí mi ò bá mọ̀ tàbí èyí ton tún sọ fún mi tí mi ò rántí, gbogbo ẹ̀ lọ́ sọ fún mi. Mo sì dúpẹ́ lọ́wọ́ wọ́n, wọ́n ku adúró ti. Mo rí wí pé torí tí wọn kò dàbí pé nǹkan náà le, wọ́n jẹ́ kó rọrùn fún mi. Kódà mo gbádùn gbogbo wàhálà tó tún tẹ̀lé, torí ko kí ni, mo rí àwọn èèyàn dúró ti mi. Mo wà rí wí pé tí n bá fẹ́ ṣe ǹkan tuntun, kí n sábà nira fún mi bẹ́ẹ̀ torí pé kí ni gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ náà ló ti jẹ́ kí àyà mí kí lórí pé mo lè ṣe nǹkan kan. Láti ìgbà yẹn báyìí, àwọn nǹkan tó fẹ́ jọ mọ́ iṣẹ́ tó fún mi, pẹ̀lú ẹ̀rín àtò yàyá mo máa fi ń ṣe tí kò ní di mi lára. Àwọn ọ̀gá mi sì rí mi bí ẹni tó mọ iṣẹ́ ẹni iṣẹ́ báyìí. Ó ṣi ọ̀pọ̀lọ mi sí oríṣìíríṣìí ǹkan tuntun. Gbogbo ìgbà ni mo máa ń fẹ́ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́. Gbogbo ǹkan tó yẹ kí màá ṣe níbi iṣẹ́ ni mo mọ̀ pátápátá. A ti máa sọ̀rọ̀ ní ọ, a ti máa bá yàn rújó kí gbogbo ǹkan bá lè dà gbogbo ẹ̀ ni mo kọ́. Mo kọ́ bí a ti máa bèèrè ọ̀rọ̀ ṣe jẹ́ ká, ọ̀ ṣe pàtàkì. Mo kọ́ pé tí ǹkan tuntun bá jáde, kí èèyàn má bẹ̀rù. Ọ̀nà tí èèyàn máa fi ṣe tí ó fi ní di ǹkan la mọ́yàn lọ́wọ́ ni kí èèyàn máa wà. Mi ì kanjú ò. Mò ń gbé ẹsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tí mo fi ń kọ́ ni. Bẹ́ẹ̀ ni, mo kọ́ ǹkan tuntun ṣẹ́

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan láti ilé. Kò kí ń ṣe ló jọjú mọ́, àmọ́ ọjọ́ tó bá jẹ́ pé mo nílò láti ṣiṣẹ́ láti ilé, ó wá kú lórí irú iṣẹ́ náà. Àwọn iṣẹ mi, wón máa ń rorùn fún mi láti ṣẹ́ láti ilé. Ilé mi kò sí ohun ìjagidíjagan kankan bẹ́ẹ̀, kò si ariwó, gbogbo ẹ̀ dákẹ́ lọ ni. Eeyán a lè ronú dáadáa ṣè iṣe tí ẹ́eyan fẹ́ ṣe. Ó dára fún oríṣi àwọn isẹ mi láti ṣẹ́ ní ilé. Ìgbà mí kò ní sí pé emiì áti ẹnikẹ́ni jó mi tòrò ọ̀rọ̀. Ẹ̀mí nìkan ni mọ ṣiṣẹ́ mi. Ó ń bá mi tọ́jú àsìkò. Ìyen a fún mi láyè láti ṣiṣẹ́ mi dáadáa. Ẹ̀mí dẹ̀ẹ̀ re máa ń fi àsìkò sí gbogbo nǹkan tí mo bá ṣe lójoojúmọ́. Mo ti mọ̀ pé tí bá wà n lé ti n bá jíla rọ̀, boya bí ọwọ́ aago mẹ́jọ, màá jẹun. Ọwọ́ aago mẹ́sàn-án, àbi ọwọ́ aago mẹ́jọ mo ti fọ́yín mi mo ti wẹ̀, ọwọ́ aago mẹ́sàn-án mo ti jẹun. Máa gbegbá iṣẹ́ mi boya bí ọwọ́ aago mẹ́wàá. Wọ́n dẹ́ máa ṣiṣẹ́ mi lọ tí tó bá tún wuǹ mi láti dúró. Mo máa ń fi iṣẹ́ mi sórí àkókò. Ẹ̀mí ò kí ń fẹ́ kó àsìkò iṣẹ́ mí kí fẹ́ kó pọ̀ mọ́ àsìkò ìsinmi. Kódà mo ti ṣètò ibi tí màá ti máa ṣiṣẹ́ mi nínú ilé mi. Ìyẹn tún máa ń jẹ́ kí ráye irun mo jó tó ǹkan tí mo ṣe. Màá ń wọ aṣọ tó jẹ́ pe ó máa tẹ́mi lọ́rùn. Kò ní di pé màá máa jókòó lẹ́ẹ̀mẹ́wàá. Màá sún àga bí kí máa yọ aṣọ kúrò. Ìyẹn ló jẹ́ kí n tètè ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Ẹ̀mí máa ń gba ìsinmi ránpẹ́ tí bàá fẹ́ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni, ò kí ń jẹ́ kí ǹkan ó nira fún mi. Bí wọ́n bá ti bá awọn rùn, ẹ n ta jọ́ ń ṣiṣẹ́ tí bá ti bá wọn sọ̀rọ̀. Tí ó bá jẹ́ pé orí fóòmù ni tàbí ìpè náà ló máa jẹ́ ká jọ sọ ǹkan tí a fẹ́ sọ̀, màá ṣe ìyẹn, ìyẹn láti ilé. Íńtánẹ́ẹ̀tì náà boya tó jẹ́ pé mo fẹ́ ṣe ǹkan mo fẹ́ wá ǹkan, orí ibi náà la máa ti ṣe é láti ilé. Mo máa rí dájú wípé kò sí ǹkan tó máa dí mi lọ́wọ́ tí bá fẹ́ ṣiṣẹ́ ní ilé. Mi ò fẹ́ran kí ìdí lọ́wọ́ máa wà. Ìgbà mí ó máa nira fún mi láti ṣiṣẹ́ tí mo fẹ́ ṣe. Kò dẹ́ sí ǹkan tí mo bá ṣe, mo máa n kọbi ara si. Àsìkò tó yẹ kí ń pari iṣẹ́ mi, àsìkò yẹn ni màá parí iṣẹ́. Mo máa n fẹ́ran kí ǹkan máa lọ létólètó. Kò sì pé ǹkan kan ń di mi lọ́wọ́. Àbí ǹkan kan fẹ́ kú jẹ́ ká to. Ó máa ń jẹ́ kí ìgbésí ayé kó rọrùn ni. Mo máa lọ ibi iṣẹ́ ho, àmọ́ ó lójú iṣẹ́ tí mo máa ń ṣe ní ilé. Ó lójú iṣẹ́ tí màá gbé wálé tí mo máa ṣe. Kí wa máa bá yàn sọ̀rọ̀, kẹ́ni wọ́n wà gẹ́ ni yẹn náà wan wà jù. Mo fẹ́ nífẹ̀ẹ́ ìyẹn ju bóyá mo wàn bí i nkan àbí ẹni náà wà nbo i mi lọ. Tí bá tún wà nílé tí mò ń ṣiṣẹ́ nílé, wọ́n tun wọ́n máa ń bami kowo mi pamọ́ ni. Mi ò ní nọ́wọ́ níno kùnà. Wọ́n ti mọ̀ pé ilé ni mo wà. Kò sí ibi tí mò ń lọ. Àti wipé owó oko gan kò ní sí n bẹ̀. Tọ́rí pé kí ni, ilé ni mo wà. Mo máa ń tọ́jú àsìkò tí mo bá ṣe ǹkan. Oúnjẹ tí mo bá sè nílé, òun ni mo máa jẹ. Èmi tuni nọ́wọ́ oúnjẹ tó bá jẹ kó mo wà ní ibi iṣẹ́ ni. Mo máa ń tọ́jú àsìkò mi ní dáadáa ni. Tí bá jẹ́ ṣé ń ṣiṣẹ́, mo máa ń sọ fún àwọn òṣìṣẹ́ mi tàbí ọgá mi pé báìbàì ní gbogboe ṣe é n lọ. Kò tiẹ́ tọ́ dípé mo bẹ̀rẹ̀ iṣẹ́ gan-an, gbogbo ǹkan tí mo máa lò ni màá ti kó sọ́tọ̀. Iṣẹ́ ò ní kà mí láyà pẹ̀lú iru ǹkan bẹ́yẹn. Mo máa ń fi àsìkò sí gbogbo ǹkan tí mo maá n ṣe dáadáa.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń pín oúnjẹ mi. Inú mi máa dùn tí mo bá pín oúnjẹ. Èyí tó jẹ pé mo jẹ́ ǹkan tó jẹ pé mi kì í sábà jẹun púpọ̀. Tóúnjẹ mi bá pọ̀, tí bá rí pé ẹlòmíràn tí irun jẹ jẹ, màá bá a pín oúnjẹ. Tí èèyàn bá ń pín oúnjẹ, ó máa jẹ́ kí èèyàn mọ̀ pé eeyan nífẹ̀ẹ́ ẹni náà. Bẹ́ẹ̀ni, mo máa fẹ́ràn láti máa bá àwọn èèyàn jẹun. Oúnjẹ máa ń dùn dáadáa tó bá jẹ́ pé èèyàn bá yàn pín. Kọ́ dà igbà mí, mo lè fi oúnjẹ mi tọrọ, tó jẹ́ pé mi ò ní jẹ́ ń bẹ̀ rárá, ẹlòmí ni mo máa gbé fún. Ìyẹn tó bá jẹ́ pé ẹni náà ò tí ri oúnjẹ kankan jẹ, tó jẹ́ pé emi ti jẹun tẹ́lẹ̀, mo lè gbé oúnjẹ mi fún. Tàbí kó jẹ́ pé ẹni náà, oúnjẹ tó jẹ ò tó, tí èmi náà dè rí pé oúnjẹ tí mo je, tí mo n jẹ lọ́wọ́ o pọ̀, mo lè gbé fún. Mo máa sábà pín oúnjẹ pẹ̀lú àwọn tó jẹ́ pé mo sún mọ́. Bẹ́ẹ̀ni, ẹbí mi ló máa ń ṣe àkọ́kọ́ ní ayé mi. Àwọn tó tẹ̀lé làwọn ọ̀rẹ́ mi. Mo fẹ́ràn koje pẹ̀ kí gbogbo wa ka máa kora wa jọ, ka máa jo jẹun. Ó máa ń jẹ́ kí ìrẹ́pọ̀, kó tún gbòòrò sí. Mo wá fẹ́ràn tí àwọn èèyàn bá jo jẹun pọ̀, tó ń gbádùn oúnjẹ wọn. Ó máa ń dùn mi nínú. Bó ti e ṣe bí èmi ka máa pín ǹkan ni, kí a máa ṣọrẹ fún àwọn èèyàn. Yálà oúnjẹ ni o. Owó ni o. Ìgbàmí gan, aṣọ, kin tiẹ máa ń pín ǹkan mo fẹ́ràn jù. Mi fẹ́ràn kí oúnjẹ kó máa da oùnjẹ nu. Tó jẹ́ pé ó ti pọ̀ jù ni, tí èmi ò bá lè jẹ́ tán, mo lè gbé fún ẹlòmíi. Tí a bá ń bẹ́ẹ̀ yẹn kò ń jẹ́ kí ǹkan pé kí a ń sọ́ ǹkan nù kó máa pọ̀. O máa ń dùn mọ́ mi tó bá jẹ pé mo fún èèyàn lóúnjẹ, pé mo bù ún pátápátá pé kó máa gbé lọ. Èmi ò kí ń dúró kó béèrè lọ́wọ́ mi pé lágbájá mo fẹ́ ǹkan báyìí kó tó di pé mo ṣe. Tó bá jẹ́ pé ǹkan pàápàá náà ni, mo lè fi tọrọ. Pa pa ju lọ tó bá jẹ́ pé ó pọ̀, tó jẹ́ pé ó pọ̀ yanturu lé. Tóúnjẹ bá kéré, màá salaye fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, màbinú. Oúnjẹ tí o wà nilẹ́ ko, ití to èmi nìkan jẹ, mi ò ní láti fún ẹni. Èmi ò ń binu tó bá ti di ọ̀rọ̀ pé èèyàn ń pín ǹkan. Mo ní ìgbàgbọ́ pé oúnjẹ ló máa ń fa ìṣòwò pọ̀. Ó máa ń fa ìrẹ́ pọ̀. Àwọn èèyàn ako ira wọn jọ. Mo máa ń fẹ́ràn láti máa dáná fún àwọn èèyàn. Mo tún máa ń jẹ́ pé pípín ǹkan kó tún rọrùn fún mi ni. Bóyá kí n pe àwọn èèyàn jọ, kí wá dáná, fẹ́ ro. Ó máa dùn mọ́ mi nínú. Èmi lè se oúnjẹ wá. Kí ni kí ẹlòmíràn kó omi wá? Kí ni kí ẹlòmíràn kọ ti wá? Irú ǹkan bẹ́yẹ̀n ni mo máa ń fẹ́ràn. Olúkalúkù ni ǹkan tó ń gbéṣẹ. Kò sí iyàn jẹ. Kò sí pé èèyàn kan ṣe ju èèyàn kan lọ. Olúkalúkù ló dá sí. Emi sire mi mo fẹ́ràn tí èèyàn o bá kọjá ààyè. Bẹ́ẹ̀ni, àyànjú ràn mí fẹ́. Kó ṣe gbogbo ǹkan ló fẹ́ràn láti máa pín ǹkan. Ìyẹn náà dẹ́ dára. Èmi ò kí ń sọ pé dandan dandan ni. Inú mi máa ń dùn tí bá pín ǹkan. Kí a máa jẹun pẹ̀lẹ́ gbẹ́. Ó máa ń jẹ́ ń rantí ọjọ́ tó da ni. Kí a jọ máa sọ̀rọ̀ tí a bá ń jẹun. Kí a máa fi ìfẹ́ hàn ara wa lórí pé à ń pín oúnjẹ. Ó máa ń fa ìfọwọ́sowọ́pọ̀. Kí ìrẹ́ pọ̀ dẹ tun jọba.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mo máa ń jó jẹ àárọ̀ láàárọ̀. Oúnjẹ tí ó rí wúwo jù, tó jẹ pé tí bá máa jẹ́, kò ṣe pé tí bá ti gbé síbí kan, tàbí síbí méjì sẹ́nu inú mi a ti kún wa. Mi fẹ́ kounjẹ pọ̀ jù ko wa ṣe gèlèmọ̀ láyà mi, pàápàá jùlọ tó bá jẹ́ àárọ̀ kùtùkùtù. Mo lè fi búgan rónú kí n mu omi le, tàbí kí n po tíì sí. Ìgbà mí sì ni mo lè ra búgan kí n dín ẹyin síi. Ẹyín tìẹ máa jẹ́ kí inú mi kún dáadáa. Ìgbà mí mo máa ń mu ògì. Ìgbà mí mo máa ń mu ògì lásán, tàbí kí n mu pẹ̀lú mílíìkì alágolo. Mo máa fẹ́ran mílíìkì alágolo pẹ̀lú ògì o, ó máa ń dùn yàtọ̀. Tí n bá máa fi adùn si, ìyẹn dúró lórí bóyá mo fẹ́ àbí mi ò fẹ́ ni. Ẹ̀kọ̀ọ̀kan mo máa ń jẹ iṣu láàárọ̀. Ó dáa kí èèyàn máa jẹ iṣu láàárọ̀, ju kí èèyàn máa jẹ lọ́sàn-án lọ tàbí alẹ́. Àmọ́ kò ní pọ̀, òhùn bá náà ni. Ìgbà mí mo máa ń kó èso jẹ́. Mo lè mu ọsàn, tàbí kí n jẹ ápù. Ǹkan tó bá wù mí mo lè jẹ lọ́sàn-án. Ọsàn yẹn máa ń jẹ́ kí gbogbo nǹkan tútù lára mi. Tí bá ti jẹ́ láàárọ̀ bẹyẹn, mo máa mu omi. Ó máa ń jẹ́ kí ara mi je kó je ṣámṣám, kó jí pépé. Níjọ mi ti iṣẹ́ bá pọ̀, mo máa tètè wá nkan jẹ, tàbí kí n fi nkankan rónú. Mo lè jẹ bisikíìtì àti tíì. Ti bá raaye láti dáná, màá dáná tó da. Mo lè jẹ iṣú atẹ́yìn, tàbí kí n jẹ sìpàgẹ́tì. Bí o bá ṣe wù mí ni. Oríṣiríṣi nǹkan mo máa ń jẹ ní-- jẹ fún oúnjẹ àárọ̀. Kò wa n ṣe pé nǹkan ẹyọkan ni màá máa jẹ lójoojúmọ́ o. Rárá o. Mo máa ń gbọ́ràn sí ara mi lẹ́nu. No naa, lóòótọ́ ná, oúnjẹ tó bá wù mí mo máa ń jẹ ẹ́. Àmọ́ mo máa ń fi ìwọ̀ntúnwọ̀nsi sí i. Èmi ò fẹ́ràn pé kí èèyàn máa jẹun àárọ̀ o. Ohun ló máa ń fún mi ní okun àti agbára láti ṣiṣẹ́. Èmi ó ń ṣe àṣejù láàárọ̀. Mo fẹ́ràn kí oúnjẹ kó lọ létò. Protein ò ṣe pàtàkì gan. Bí èèyàn tí ẹ̀ jẹ ìrẹsì gbogbo nkan bẹ́yẹn, ìyẹn náà ṣe pàtàkì. Emi o n fi tipátipá jẹ́ òun mú oúnjẹ àárọ̀ mi. Mo máa ń farabalẹ̀ jẹun ni. Ìgbà mí mo máa ń dà jẹ. Ìgbà mi pẹ̀lú àwọn ẹbí. Èmi fẹ́ràn kí àárọ̀ mi kó máa tútù, kó dákẹ́, kí n má gbọ ariwo kankan. Èmi ò fẹ́ràn kí màá jẹ oúnjẹ tó bá ta gan láàárọ̀. Oúnjẹ mi ò gbọdọ̀ pọ̀ jù. Mo sì gbọdọ̀ jẹ tán ni. Tí bá ti rí pé nǹkan ò rọrùn mọ́, tàbí ó fẹ́ máa yíwọ́, mo máa dáwọ́ padà síbo mi. Ìgbà mí tí bá ń ṣiṣẹ́, màá kọ́kọ́ ti jẹun dáadáa ná. Bí bẹ́ẹ̀ kọ, mi n ní ṣiṣẹ́ tó yẹ kí n ṣe. Tí èmi ò bá dẹ ṣiṣẹ́, oúnjẹ mi niwọnbá ni. Àwọn oúnjẹ tí ò ní ìtumọ̀, oúnjẹ aládùn bẹ́yẹn, èmi ò ń jẹ láàárọ̀. Oúnjẹ tó bá yẹ́ ṣẹ̀ se, tó jẹ́ pé ewé ẹ tàbí ẹran ẹ tuntun ni, òun mo máa n jẹ. To bá ti dáàárọ̀ bẹ́yẹn, ta bá ti jẹun tán, gbogbo nǹkan ni mo máa nu. Màá mu tíì ńgbà mi. Màá mu kòkó nígbà mi. Ìgbà mi tẹre, màá mu omi ọsàn, màá fi jẹ búgan láàárọ̀.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro èrò ayárabíàṣá? Tí n bá ti ní wàhálà pẹ̀lú àwọn ìṣòro ayárabíàṣá tí mo nílé, màá ń kọ farabalẹ̀ náà. Mi ní jẹ́ kí jìnìjìnì kó bó mi, mo má ní sùúrù. Màá farabalẹ̀ wo nkan tó ń ṣẹlẹ̀, màá wo tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ó ṣe é ṣe ni àbí nǹkan tí ó ṣe é tún ṣe. Ìgbà míì, mo lè túnbẹ̀rẹ̀ kí n pa, kí n tutàn. Taba pa, taba tuntàn ngba mi. Mo máa sábà yanjú gbogbo nǹkan tó fẹ́rí bá kan bá kan lẹ̀. Tí n bá ti wo bí agbára ayárabíàṣá mi ṣe rí, ó dáa. Tí n bá ti rí pé ó dáa, màá fi lè. Tí ó bá ti dá, mo máa ń gbọ́n yọ. Mo máa ń rí dájú wípé mo ti bọ́nu iná nígbà tó bá yẹ. Mo máa ń wo gbogbo àwọn nǹkan tí ó dáa tàbí èyí tó jẹ́ pé ó kú díẹ̀ káàtò nú gbogbo ẹ. Màá ka gbogbo nǹkan tí àtẹ̀jíṣẹ́ yẹn sọ dáadáa. Mo lè wá lórí íńtánẹ́ẹ̀tì fún àwọn nǹkan tí èyàn le ṣe. Mo máa ń lo àwọn ibi tó jẹ́ pé tan bá ti ń kọyan, tan bá ń gbayan nímọ́ràn lórí ǹkan tó yẹ kí èyàn ṣe. Mo máa ń wo àwọn fídíò tó máa ń tọ́yàn sọ́nà. Ìgbà míì, tí n bá rí nǹkan tó bá ṣẹlẹ̀ tí kò yé mi, mo lè tún kíni yẹn ṣe kó bá lè yé mi. Màá wo gbogbo nkan tó so mọ́ra wọn. Màá rí dájú wípé ayárabíàṣá mi, mo ti bọ́nu iná dáadáa. Èmi ò fẹ́ wàhálà pẹ̀lú pé ayárabíàṣá mi kò ṣiṣẹ́ àbí ǹkankan. Bó yá, mi ò tọ́jú ẹ dáadáa ni o. Àbá àwọn èèyàn fẹ́ wá dọ́gbọ́n lo ayárabíàṣá mi láì sọ fún mi. Ìgbà míì tí èrò bá ti kún lórí nǹkan tí ayárabíàṣá mi, ó máa fẹ́ jẹ́ kí iṣẹ́ kó lọlẹ̀, kò ní yára. Á kan máa fàá ni. Ìgbà míì mo máa wo gbogbo nǹkan tan fi ṣe ayárabíàṣá náà. Tó bá jẹ́ nǹkan tí mo lè tọ́wọ́ bọ, kí wà tó ṣe sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, màá kọ́ wo nǹkan tí mo ti gbìyànjú. Àwọn èyí tí mo ti ṣe tó jẹ́ pé ó gbé ìyàtọ̀ díẹ̀ wá, èyí tí mo dẹ̀ ti ṣe tó jẹ́ pé mo rí pé mi ò ṣe dáadáa, màá kọ sílẹ̀. Bọ́ ṣe ń ṣe, bó dẹ̀ ṣẹ yẹ kórí gbogbo ìmọ̀ gbogbo òfin yẹn àti ìlànà yẹn ni mo mákà. Màá bèrè lóòwọ́ àwọn tọjọ tajọ ń ṣiṣẹ́ fún ìmọ̀ràn tàbí kí n pé oníbàárà wọn tó dá àwọn ẹ̀yan mọ̀ kó bá mi bá wọn sọ̀rọ̀. Kíì n ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ayárabíàṣá mi. Mi ò fẹ́ràn kí èèyàn máa fi inú tàbí kí èèyàn máa mọ nǹkan tí èèyàn ń sọ kí ènìyàn máa fi éni dọ́là fún mi. Màá lọ wò bóyá gbogbo nǹkan tó sọ nípa ẹ òtọ́ ni. Ọ̀nà tó jẹ́ pé kò ní ná mi lówó jù kò dẹ̀ ní dà mí láàmú mo máa fi ń ṣe. Mo máa ṣe sùúrù tí n bá rí pé ó ti fẹ́ máa yáwó. Gbogbo nǹkan tó yẹ ká sí létòlètó gbogbo ẹ ni mo máa ń farabalẹ̀ wò. Tí n bá dẹ ti gbìyànjú ẹ, máa rí pé ìyàtọ̀ tí ń wà. Èmi ò fẹ́ràn kí n máa fi kánjú kánjú ṣe nǹkan. Bẹ́ẹ̀ni, èmi òun dẹ̀ jà. Tí n bá ti rí pé ayárabíàṣá mi kò mọ́ gbogbo ẹ ni mo máa nu. Tí ìdọ̀tí bá ti pọ̀ jù gan, òun náà tún ló lè fa wàhálà. Mo máa rí dájú wípé tó bá tó àsìkò láti pa tí mo dẹ̀ ti ṣiṣẹ́ tán, mo máa pa. Torí ngbami tí èèyàn ò bá pa, ó lè di ǹkan mi. Gbogbo nǹkan tó máa jẹ́ kí ilé ayé rọrùn fún mi gbogbo ẹ ni mo máa kọ sílẹ̀. Èmi ò, èmi ò ń pariwo. Nígbà tí gbogbo nǹkan bá wó.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Èmi máa ń yára kọ́nkọ̀n pa pàjùlọ tó bá ní ṣe nípa ìṣe mi. Ìgbà kan mọ́ rántí tí a ṣe ìgbáradì fún iṣẹ́ kan níbi iṣẹ́ mi, olùdarí wa ṣàlàyé létólètó bó ṣe yẹ kí gbogbo ǹkan lọ, gbogbo ǹkan tó dẹ̀ yẹ kí n kọ náà ni mo kọ sílẹ̀. Mo máa ń fi abala ǹkan kan tí mo bá mọ̀ ní, gbogbo ǹkan tó bá yá kọ́kọ́ wá, tàbí inú ìyẹ́ láti mú u lò, gbogbo ẹ̀ ni mo máa kọ sílẹ̀. Àwọn ǹkan tí mi ò bá mọ̀ máa bèèrè. Ìgbà mí mo máa ń wo àwọn ǹkan táwọn òṣìṣẹ́ yòókù bá ń ṣe, bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ wọn. Màá tún máa kọ́nbẹ̀ ẹ́ náà. Ìyẹn máa jẹ́ kí i ní, ìyẹn máa jẹ́ kí n mọ̀ dáadáa nípa bó ń ṣe ń ṣe ǹkan náà. Tí ǹkan bá rú mi lójú, mo máa bèèrè. Tí bá dẹ̀ ti kọ bẹ́ẹ̀ yẹn, èmi náà ń fi kọ́ra mi, màá máa ṣe díẹ̀díẹ̀, màá máa mú lò. Ó pẹ̀lú ǹkan tí wọ́n ṣe fún wa kó tó di pé a bẹ̀rẹ̀ iṣẹ́. Ọ̀nà yẹn jẹ́ kí àti máa ṣe iṣẹ́ mi rọrùn. Nísìínyi mo mọ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ náà. Ìgbà tí jẹ́ pé mo ti kọ́ gbogbo ọ̀nà tí èèyàn fi ṣe iṣẹ́ náà. Mo ti mọ àwọn èròjà tí o n máa ń lò fún iṣẹ́ náà tó máa fi gbé iṣẹ́ yẹn jáde bí èèyàn ṣe fẹ́. Mo tu kọ́ bí èèyàn ṣe dá ètò tí ó ṣe pàtàkì mọ̀. Tí bá ti ṣe àṣìṣe bẹ́ẹ̀ yẹn, ó máa jẹ́ kí i ní, ó máa jẹ́ kí n mọ̀ ǹkan tó tó ṣẹlẹ̀ dáadáa sẹ́yìn. Mo ti kọ́ bí wọ́n ṣe ń tẹ̀lé ìlànà dáadáa. Mo ti mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti bí ó ṣe ń kàn ṣe yíyan tí a bá ń ṣiṣẹ́. Mo ti mọ bí wọ́n ṣe ń ṣe ètò pé èèyàn èèyàn yanjú ǹkan. Láàrin ibi iṣẹ́. Àmọ́ iye ọ̀nà mo ti gbà tí mo ti fi ṣe pé mò ń kọ́ra mi kí n máa lè máa ṣe àṣìṣe kankan. Èmi ò tí ẹ̀ fẹ́ràn kí n máa ṣe àṣìṣe níbi iṣẹ́ torí pé kí ni? Ọ̀gá, ẹ́ lè mo gba tí ọ̀gá bá ń bínú kí ó máa kọ ìwé gbélé pamọ́ fún ẹ. Mo ti kọ́, mo dẹ̀ ti mọ àwọn ọ̀nà tó jẹ́ pé ó fẹ́ máa le díẹ̀. Mo ti mọ̀ pé ìyẹn mi ò ní dé bẹ̀. Mo ti mọ̀, mo ti kọ́ bí wọ́n ṣe ń dá àwọn ǹkan tí ò ní ìwúlò mọ̀. Mo ti kọ́ bí wọ́n ṣe ń fi fáìlì pamọ́ dáadáa. Mo ti kọ́ bí wọ́n ṣe ń ṣe àkọsílẹ̀ gbogbo iṣẹ́ kọ́ba lè rántí. Mo ti kọ́ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ pọ̀ pọ̀ láwọn èèyàn níbi iṣẹ́. Mo ti gbẹ́kù lọ́nà àwọn ohun tó ṣáájú mi dé ibi iṣẹ́. Àwọn ǹkan tí mi ò lérò tó máa ṣẹlẹ̀, mo ti kọ́ bí o n ṣe ń ri ṣe ètò ẹlẹ́. Mo ti kọ́ bí wọ́n ṣe ń ṣe, bí wọn ṣe, mo ti kọ́ bí wọ́n ṣe ń fi àáké ṣinṣin ǹkan. Mo ti kọ́ bí wọ́n ṣe ń gbé àwọn ǹkan kan tó ń gbé ní pàtàkì. Àwọn ǹkan tó jẹ́ pé èèyàn sábà rí lójoojúmọ́ gbogbo ǹkan bẹ́ẹ̀ náà mo ti kọ́. Mo ti kọ́ bí wọ́n ṣe ń lo oríṣiríṣi ǹkan láti ṣe, láti pa owó wá fún ilé iṣẹ́. Mo ti kọ́ àwọn ìlànà àti ìtọ́sọ́nà ti ilé iṣẹ́ fún wa. Mo ti kọ́ pé kí èèyàn máa fi àsìkò sí ǹkan ó dára gan. Kí yan sì máa wo bí ǹkan náà ṣe dá sí. Kí lèyàn máa jẹ ìlá rẹ̀, gbogbo ǹkan bẹ́ẹ̀ náà mo ti kọ́. Mo ti kọ́ bí wọ́n ṣe ń fi ẹjọ́ sùn. Ìyẹn ni pé tí ǹkan ò bá dá, tí ó bá jẹ́ pé wọ́n mi ò ká, mo lè fi ẹjọ́ ẹ sùn. Mo ti kọ́ bí wọ́n ṣe ń fi ǹkan lójú dáadáa tó rí pé kò ní pa ẹnikẹ́ni lára. Mo ti kọ́ bí èèyàn ṣe ń wá ǹkan ṣe tí ó bá jẹ́ pé ǹkan fẹ́ rú júbọ. Mo ti kọ́ bí wọ́n ṣe ń tẹ̀lé ìlànà ibi iṣẹ́. Tẹ́ pé èèyàn máa ṣiṣẹ́ tó yẹ kí èèyàn ṣe ní àsìkò àti dáradára gbogbo.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ ni o, àlàáfíà lójú mi wà. Mi ò ní ọ̀kan pẹ̀lú pé ojú ń dùn mí. Kódà mi ò sábà kùn, mo lè fi ojú mejejí ríran dáadáa. Bóyá ǹkan sì mọ́ mi ni o, àbojí. Igba mí ojú yẹn lè ro mí wá. Bóyà mo ti ranjú mú nǹkan jù, ìyẹn ló lè fàá tàbí orí lè máa fọ́ mi. Páà pàjú lọ, ǹkan bẹ́ẹ̀ máa ń sábà wáyé. Tóbá jẹ́kí mo ti rò ó, bẹ́ẹ̀ ni mo ti wà níwájú tẹlifíṣàn tàbí wájú kọ̀mpútà tó ti pẹ́ yanjú. Ti bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, gbogbo onáà jẹ́ pé ojú yen òfi nídùn mó ni máa wà. Mo máa tẹ̀lé ìlànà ogún sí ogún sí ogún gbà mí. Ìyẹn tún mọ̀ sí pé kí ni ti bá ti wù nǹkan díẹ̀, kí n gbójú kúrò fún ogún ìṣẹ́jú. Màá lè rí dájú wípé iná náà, màá lè rí dájú wípé ojú mi ọ̀dùn mi mọ́ tàbí kó sí ǹkan tó ṣe ojú mi. Mo máa rí dájú wípé tí bá ń kàwé tàbí mo ṣe ǹkan, iná tí mo bá máa tàn gbọ́dọ́ mo mọ́lẹ̀ dáadáa. Èmi ò fẹ́ràn kí màá kàwé nígbà tí iná bá ti lọlẹ̀. Oúnjẹ tó bá yẹ pé ó ń bá ojú ṣisẹ́ mo máa ń jẹ. Àwọn ǹkan ẹ̀fọ́ bí i kárọ́tì àtàwọn ẹ̀fọ́ yòókù máa ń mọ́ mi dáadáa kó ń gbẹ máa lè máa gbẹ mi. Tí èèyàn bá tún mọ́ mi dáadáa, a máa ba ojú jẹ tàbí pé ojú máa dùn. Kí ẹ̀yàn máa gbo ojú mi ò fẹ́ràn rẹ̀. Èmi ò kí ń gbo ojú ju. Jígí tí mo máa ń fi sí ojú ọ̀sọ̀ọ̀sẹ̀ máa nù ìgbà kú ìgbà tí ń bá wọ̀. Tóbá yẹ pé òórùn ti bọ̀ jù, ọun máa sábà wọ̀. Ìyẹn kì í jẹ́ kí ǹkan ṣe ojú mi. Wò wò wà láti pé ìyẹn ṣe ojú inú ilé ìwòsàn, kò ní ṣẹ rẹ̀. Ti bá ti ṣe iṣẹ́ dìẹ̀ máa gbo ojú kúrò. Mo fi fojú ẹ̀ náà ní ìsinmi mi wípé kí ẹ̀yàn wá jókòó síwájú tẹlifíṣàn tàbí kí wọ́n jókòó síwájú kọ̀mpútà. Ó ń lọ bí i wákàtí mẹ́rin, márùn-ún tí ó jẹ́ gbójú kúrò. Gbogbọ̀ nkan bẹ̀yen ọ̀ lè ba ojú yẹn jà. Bẹ́ẹ̀ ni, ní ìgbà mí, mo máa ń ṣẹ́jú dáadáa fún gbogbo omi ojú mi láti yíká gbogbo ẹ̀, kí ẹ̀gbẹ́ ẹ̀ kan ò gbẹ jura wọn lọ. Mo lọ rí dókítà olójú nígbà kan ojú yẹn ń ro mí wá, ó sì kọ àwọn ògùn fún mi. Ó ní kí n máa ṣàwọn ǹkan kan, pé lẹ́yìn yẹn kò ní wá mọ́. Ìgbà tí ó bá yẹ pé ó ti kan mi kan gòǹgò, mo máa lọ sódò dókítà olójú láti gbẹ̀mí gbọ́ àwọn ǹkan mọ́n. Nísìnyí, tí bá ti wọ̀ ìgò ojú mi àti tún mọ́ gbogbo ẹni máa ń riran rí dáadáa. Kódà mi ò sábà lo orí fẹ́rẹ́ẹ bíi tẹ́lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ àwọn igo ojú mi mo máa ń tọ́jú ẹ dáadáa ni tí ó gbọdọ̀ sọ nù. Tóbá yẹ pé mo fẹ́ ojú ẹ̀fọ́, mo lè fẹ́ tún ṣẹ́ ni. Olójú àwọn tó máa bá mi tunṣẹ́. Èmi ò fẹ́ràn kí màá ṣe makeup jù àti fọ ọ́n bá yè tí ẹ bá gbé wọlé ńkọ́. Pé kí tí bá fẹ́ fọ ojú kí wọ́n máa fi gbogbo owó gbo ojú, èmi ò fẹ́ràn ǹkan bẹ́ẹ̀. Ibi kí ibi tí ẹ̀fìn bá tàn pọ̀ jù tàbí tí ń fa gbó, ó máa di ojú mi kọjá ni. N ò fẹ́ kí ojú pọ́n, láàiṣẹ pé èèyàn mu ọ́ ti. Ìgbà mìíràn tí bá fẹ́ ṣiṣẹ́ màá wọ igo ojú mi torí iná yẹn. Bẹ́ẹ̀ ni, ibi tó lè dé ni. Àmọ́ mo ti rí yàtọ̀ ṣe. Ojú ń dùn mi mọ́ bíi tẹ́lẹ̀. Gbogbo ǹkan ti dába yìí.